Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi ní ọjọ́ ìsinmi, ta mọ̀ sí ní ọjọ́ ìsinmi léèrè rẹ bà. Torí ọjọ́ náà ni mo máa ń rí àyè láti ṣe ǹkan tí mo fẹ́ ṣe nínú ilé. Ìjọ́ náà hiń ni ibiṣẹ́ tí màá lọ hiń sì níbi ǹkan tí màá lọ. Tí nbá ti jí làárọ̀ kùtùkùtù, màá kó aṣọ mi jáde màá rí pé mo fọ̀. Tí bá ti fọ̀ tán, ni màá rí pé àwọn ǹkan tí mo fẹ́ ṣe náà, màá sì lọ ṣe kó di tó pé màá jáde ní ìrọ̀lẹ́ láti lọ jẹ ayé orí mi kí n sì bá àwọn ẹ̀yàn mi ṣeré.

Nígbà wo ni mo màá n ra epo fún ọkọ̀ mi? Mo máa ra epo tí mo máa lò nínú ọkọ̀ mi ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Epo tín bá sì ra náà màá sì lò títí tí ọ̀sẹ̀ yóò fi kólẹ̀. Torí pé mo máa ra epo tí yóò kún inú àpamọ́ epo ọkọ̀ mi, epo yẹn kó lè tó mi fún gbogbo ọ̀sẹ̀ náà. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ra epo fún ọkọ̀ mi.

Àwọn áàpù wo ni mo máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù náà ni áàpù, ààún Twitter tí a mo sì X báyìí nísin. Áàpù yẹn jẹ́ áàpù tí eeyan ti máa rí oríṣìíríṣìí nǹkan, láta láti ibi ìròyìn ni àbí eeyan fẹ́ àwọn nǹkan tí máa ń pa eeyan lẹ́rìn-ín, àbí nǹkan tó lè jẹ́ kí ó tí kọ́ pelu kọ́ pípípẹ́ àti ọ̀nà tí ẹ̀yin lè gbà má rí owó náà ọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So òun mi nífẹ̀ẹ́ sí jù láti máa lò ó ní gbogbogbà.

Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Òǹgẹ́ ni mo fẹ́ràn jù láti máa kọ ìwé torí, ọ̀nà tí mo máa ń gbé àkọ ìwé sí orí bébà, ó ma ń dá míràn míràn tí ẹni tí ó bá rí, mo sí mo kọ ìwé bá rí, tí ó bá ríi, yóò rí pé, à èni yìí o mo nnkan kò dáadáa. Yóò rí pé ọwọ́ mi ò rẹwà púpọ̀ lórí ìwé.

Ṣé mo gbàgbọ́, ṣe mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo? Bẹ́ẹ̀ni, àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wo kọ̀ kan wà tí mo ní ìgbàgbọ́ nínú wọn. Kì í ṣe pé mo ní ìgbàgbọ́ nínú wọn taa, nínú wọn tààra bọ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ tí mo ní nínú wọn ni wípé àwọn ìgbàgbọ́ ayé, ayé, ayé ìgbà yẹn, èyàn lè lò láti jẹ́ kí ìgbàgbọ́ yìí ṣí yí kó fi gbé ìgbọ́wọ́sọ́gbè díẹ̀ sí i. Nítorí náà ni mo fi ní ìgbàgbọ́ díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Ṣé mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Nítorí ńkan ti mo fi máa n tẹ̀lé òfin náà ni pé tín bá tẹ̀lé òfin kò sí bí ọkọ̀ yóò ṣe gbé mi lọ sí ibi tí mò ń lọ àti pé ó lè dá wàhálà lẹ́ nínú ìyára ọkọ̀ tí kò ní jẹ́ ká dé ibi, kò ní jẹ́ ká lọ ibi tí à ń lọ lọ́gán, tí ó sì máa ń mu ìfàsẹ́yìn bá èmi àti àwọn èèyàn yookù ta bá wà nínú ọkọ̀. Nítorí náà mo máa ń tẹ̀lé òfin tó wà nínú ìyára ọkọ̀ kí àlàáfíà le bá jọba kí a sì lè dé ibi tí à ń lọ ní ojú ọjọ́.

Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní kété tí n bá ti kúrò ní ibi iṣẹ́ tí n bá ti dé ilé, níbi aago márùn-ún sí aago márùn-ún àbọ̀. Kí oúnjẹ yen náà kó lè bá dà nínú mi kí ó tó di pé màá lọ sùn. Torí náà mo fin tete máa ń jẹ oúnjẹ alẹ́ mi. Mo nífẹ́ sì láti máa jẹ nǹkan tí kò bá wọ́pọ̀ kó lè bá tètè dà tí màá sì fi tètè rí orun sùn tí ó sì jẹ́ kí n lè tẹ̀ ji ní ọjọ́ kejì náà.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Ìní ẹ̀ pàtó eré ìdárayá kan tí mo fẹ́ràn jù, but ẹ̀yi tí mo nífe sí láti máa ṣe jù ní gbogbo ìgbà, òun náà ni ẹ̀yi tí a fi ọwọ́ wa méjì tá fi sílẹ̀, a si fi ẹ̀sẹ̀ wa náà sí ilẹ̀lẹ́ẹ̀, tí a wà ní orí ìdubulẹ̀, a máa fi ọwọ́ mi máa fi máa ti gbogbo ara mi wó sí òkè kí n lè bá máa lọ dáradára. Irú eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ìgbà mii mo sì fẹ́ràn láti máa gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mi jẹ́ ẹnìkan tí ẹ pé ìní ìfẹ́ ṣe láti máa jẹ́ kí ìṣòro mi kí wọ́n hán síta gbangba fún gbogbo àwọn eyàn láti máa rí pé nǹkan báyìí ni ìsinmi, nǹkan báyìí ni jọmí lábẹ́. Àwọn kan wà tójẹ́ pé mo máa ń sọ̀rọ̀ mi fún wọn tajọ máa ń jíròrò, tajọ máa ń sọ̀rọ̀ nípa ǹkan tó bá ṣewa táa fi ní ọ̀nà láti jẹ́ kí ǹkan náà kó má ṣe wá mọ́. Àwọn ìyẹn mo máa rí pé olójú nkan mo sọ fún àwọn náà.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni a mọ̀ sí coffee. Kí sì ni ìdí tí mo ti fẹ́ràn láti má a mu coffee dáadáa? Ìdí tí mo fẹ́ràn láti mu coffee ni pé tí ó bá di àárọ̀ tí eẹ̀yan bá mu coffee, ó má a ń jẹ́ kí ara eẹ̀yan koji pẹpẹ kí èyin ó sì le rí iṣẹ́ tí eẹ̀yan bá fẹ́ ṣe ní òwúrọ̀ ọjọ́ náà kí eèyan lè tètè lọ ṣe iṣẹ́ náà. Kí ìdí gbogbo ojú ẹ̀eyan láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ó ní okun, kí ó fún ẹ̀yin ní okun láti ṣe gbogbo ise ọjọ́ náà.

Kí ni àwọn ohun ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi kójú wípé, pé bi a se máa ń ṣe iṣẹ́ sí, iṣẹ́ wá jẹ iṣẹ́ kan tó máa ń gba ẹ̀mí láàrin yẹn, iṣẹ́ tó le gan báyìí là ń máa ń ṣe. So nǹkan tí n nífẹ̀ẹ́ ìṣe dáadáa ní ibi iṣẹ́ wa náà ni pé ibi iṣẹ́ wá ṣe le àti iye àkókò tá a máa ń lò láti ṣe iṣẹ́ náà. Ìgbà míràn àwọn tó jẹ́ ọ̀gá ní ibi iṣẹ́ wa ọ̀nà tí wọ́n máa ń gbà láti bá àwọn, àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ náà n nífẹ̀ẹ́ sí.

Báwo ni mo ti máà ń ṣe àkópò fún ìrìnàjò? Ọ̀nà tí mo máa ń gba ṣe àkópò fún ìrìnàjò àbí ìrìnàjò náà ni pé màá rí pé ibi tí mo máa ń lọ mo ti ṣe, à sọ̀ tẹ́lẹ̀ mo ti ṣe, mo ti kọ́ bí màá ṣe lọ, ònà tí màá gbà lọ, ìye owo tí màá náà ń bẹ. Màá ti kọ gbogbo rẹ̀ lẹ́ to jẹ́ pé tí n bá tí n lọ kò ní sì nkankan ti yio di mí lọ́wọ́ lójú ọ̀nà.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní ìṣeré? Bẹ́ẹ̀ni mo ti lé ẹnìkan kúrò ní ìṣeré. Ìdí tí ìdí tí mo fi lé e kúrò níṣẹ́, ẹni tí mo lé kúrò níṣẹ́ ẹni náà jẹ́ ẹni tó jẹ pé ọ ní fẹ sí láti máa, ọ ní ọ máa se imẹ́lẹ̀ kii sábà kọjú mo isẹ̀ tá bá ni kó ṣe. Ọ̀dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n n ṣiṣẹ́ won ni yóò lọ máa jókòó síí kó ni máa ṣe iṣẹ́ tẹ́ye kó mú kó ṣe ní inú ibi iṣẹ́. Ìgbà tí mo rí pé ǹkan tó ń ṣe ò ti n kó ìfàṣẹ yin bá ibi iṣẹ́ wa lójo kin n lé e kúrò ní ibi iṣẹ́ yẹn.

Ṣé mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, kì í si i sẹ́ nitorí pé i ní owó tí màá fi lọ ṣe ìforúkọsílẹ̀. Ṣùgbọ́n ọ̀nà tó wà láàárín ilé mi sí ilé ìdárayá òjìná púpọ̀, mo sì jẹ́ ẹni to ye pe o nifẹ́ sí láti máa ṣe nǹkan láti máa ṣe ere ìdárayá fún rààrẹ́ ní inú ilé lá i se pe mo wà láàárín ọ̀pọ̀ ero, to sisì lè máa dá ìfasẹ̀yìn bá ìdárayá mi.

Ṣé mo ma ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo ma ń wo àwọn ètò tẹlifísàn ní ẹ̀kọ̀ kan torí ẹn sábà gbé ilé dáadáa àti pé iná tí àwọn tó máa ń ṣètò ináà máa fún wa iná kì í sábà dé ní àkókò tí mo bá wà nílé. Nítorí náà mo máa ń wo àwọn ètò tẹlifísàn bó ke se ní gbogbo ìgbà. Ṣùgbọ́n kí ń ṣe ní gbogbo ìgbà, ẹ̀kọ̀ kan tí n bá ní nkan tí mo bá fẹ́ ṣe ní ibi iṣẹ́ tí wọ́n sì fún wa ní iná nílé, oun mo máa n jókòón ti tẹlifísàn láti wo àwọn ere tí wọ́n ṣe lórí ẹ́.

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lọ́jọjúmọ́? Tí a bá ní ká sí iye wákàtí tí mo máa ń fi ń lo fóònù mi lọ́jọjúmọ́, yóò tó wákàtí mẹ́rìndínlógún, torí pé ọwọ́ mi ni fóònù mi máa ń wà ní gbogbo ìgbà. Ohunkan tí mo rorá máa ń ṣe lorí fóònù mi ni mo ti máa ń ṣe. Ibi isẹ́ tí mo máa ń ṣe jù náà orí fóònù mo ti máa ń ṣe iṣẹ́ iná. Ìn fi bẹ́ẹ̀ ni iṣẹ́ ojú korójú iṣe orí fóònù mo máa ń ṣe ní gbogbo ìgbà, gẹ́gẹ́ bí oun tí mo ṣe ní ìsìn báyí náà.

Iru fóònù alágbéka wo ni mò ń lò? Fóònù alágbéka tí mò ń lò ó jẹ́ fóònù tí a máa ń fi ọwọ́ wa tẹ́, tí ojú rẹ̀ a máa ń fẹ́. Iru fóònù alágbéka tí mò ń lò orúkọ rẹ̀ sí jẹ́ Samsung. Àwọn tó ṣe ẹ́ náà ni o jẹ́ Samsung. Fóònù yẹn jẹ́ fóònù tó dára púpọ̀, ṣùgbọ́n ìgbà mí o máa ń se sege sege tí ó ní ṣe iṣẹ́ tí mo bá fẹ́ jẹ́ kó ṣe.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

Ṣé mo ma ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, bẹ́ẹ̀ni, mo ma ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní ẹ́kọo kan. Bí tí mo bá ń lọ sí ibi kan tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí mo wá n pè ẹni tó ń júwe ọ̀nà fún mi tí n ri ò ojú náà tí ò ṣe dáadáa sí mi, màá béèrè àwọn tó wà lágbo náà pé ẹ jọ mọ̀ lọ sí ibi báyìí, wọn a sì ṣàlàyé ọ̀nà náà fún mi tí màá fi dé ibi tí mò ń lọ.

Báwo ni mo ṣe má a rí dájú pé ọjà mi dára? Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo nífẹ́ ṣi láti má a ta ǹkan tó bá jẹ́ ojúlówó fún àwọn ènìyàn. In fẹ́ ta ǹkan tí ó bá jẹ́ ayédèrú. Nítorí náà tí mo fẹ́ ra ọjà, màá rí pé ọjà tí mo fẹ́ rà jẹ́ ọjà ojúlówó ti àwọn ènìyàn tí wọ́n bá sìri tí wọ́n ní ìfẹ́ sí láti rà. Irú àwọn ọjà bẹ́yen ni ọjà tí mo máa rà, màá ṣiri owó tí má fi ta ọjà náà kò ní pọ́ púpọ̀ dé bí kò má a pa àwọn ènìyàn lára tí wọ́n fí ni lówó tí wọ́n fi rà.

Ṣé mo ní oko? Bẹ́ẹ̀ni, mo ní oko tí mo ti máa ń dá oko ní ìparí ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ìbẹ̀ ni mo máa ń lọ tóbá se di ọjọ́ àbámẹ́ta tí kò bá sì ibi iṣẹ́ tí máa lọ, màá lọ, màá lọ dáko, màá lọ gbé àwọn èso èso kan síbẹ̀. Tó ko mí bá sì ti se ti gbogbo nkan mi ò gbìn bá ti hù, tó bá ti tó ká, màá sì lọ ká gbogbo, ẹ máa sì ta àwọn tí n ba fẹ́ ta. Àwọn iyoku tí n ba fẹ́ ta máa kó wálé máa jẹ́ fún à mi.